Bí mo ṣe máa ń yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayára bí àṣá ni wípé mo máa ń gbé lọ sí ẹ, àwọn ibi kan tó ń pè ní Computer Village, wọ́n á sì wò ó, wọ́n á tú u, wọ́n á wo àwọn nǹkan tí ó jẹ́ ìṣòro inú ẹ̀, wọ́n á sì, wọ́n á sì ṣe é fún mi.

Kì i ṣe ọjọ́ gbogbo ni mo máa ń, ni mo máa ń pàdé àfojúsùn títà mi. Ìgbà kigbà tí ó bá jọ wí pé mi ò ní pàdé rẹ̀, mo máa ń ṣe àwọn nǹkan mi láti pàdé àfojúsùn mi, àfojúsùn títà mi. Lọ́rọ̀ kan ṣá, kì ń ṣe gbogbo ọjọ́ ni mo máa ń pàdé àfojúsùn mi.

Bẹ́ẹ̀ni mo máa ń mú àwọn ẹ̀rọ ìlera nítorí pé ohun tí ó ṣe pàtàkì fún, tí ó ṣe pàtàkì fún ni ni o máa ń ṣe mí kí máa lo àwọn oògùn títòyìnbọ̀. O jẹ́ nǹkan pàtàkì nítorí pé ìlera lo ògùn ọrọ̀.

Àkókò tí mo fi ọ́fíìsì mi sí jẹ́ àkókò bí ọwọ́ àárọ̀ bí 8 tí ó bá tẹ́tí sí ní ago mẹ́jọ. Gbogbo iṣẹ́ bẹ̀rẹ̀ níyẹn àtàwọn òṣìṣẹ́ àti gbogbo àwọn tó ń bá mi ṣiṣẹ́ á bẹ̀rẹ̀ iṣẹ́ ní àkókò náà.

Rárá n kò kí máa ń wọ ohun ọ̀ṣọ́. Mo ní ìgbàgbọ́ wípé, ẹ́, ẹ̀sìn tí mò ń sin, òótọ́ mi ń ṣọ́ mi. N kò kí ń wọ ohun ọ̀ṣọ́ rárá. Àwọn tí wọ́n wọ ohun ọ̀ṣọ́, tí wọ́n fi ń ṣọ́ ara wọn, àwọn tí wọ́n ní ìgbàgbọ́ tí wọ́n nìyẹn. Sugbọ́n èmi ò kí ń wọ ohun ọ̀ṣọ́

Tí àwọn oníbàárà mi bá wá láti wá ra nǹkan bí mo ṣe máa ń ṣe, ìdúnàádúrà mi ni wípé mo máa ń jẹ́ kí wọ́n kọ́kọ́ sọ ìrọ inú tiwọn nípa ohun tí wọ́n bá fẹ́ rà, èmi a sì sọ bí tèmi náà ṣe bó ṣe rí ní ààyè ọ̀tọ̀ ti temi. Yálà bóyá mo máa fún wọn láàyè láti mú nǹkan tó bá fẹ́ tàbí mi ò ní gbà.

N kò kí n máa ń pàrọ̀ ọ̀kan ní tèmi. Gbogbo ǹkan tí ó bá wà lọ́kàn mi ni èmi máa ń sọ jáde mi ò kí má n pàrọ̀ ọ̀kan rárá. Mo má a ń ṣe gbogbo ǹkan tí má fẹ́ ṣe ní ètò lẹ́tò. Irọ́ ọ̀kan kò sí dáa fún ọmọ ènìyàn.

Mo fẹ́ràn láti máa wọ ìbọ̀sẹ̀, ìbọ̀sẹ̀ dúdú àti funfun nítorí pé mo fẹ́ràn ẹ̀ dáadáa. Nítorí ẹ́, kọ́lọ̀ tó bá dé, mo fẹ́ràn ti funfun àti dúdú. Ó sì máa ń jọ mi lójú gan.

Bẹ́ẹ̀ni, ìgbà mìíràn tí kò bá sí bátìrì ní inú ẹ̀rọ ayárabíàṣá mi, fún bí i ọjọ́ kan tàbí méjì, mo má a dúró mi ò kí n ṣe nǹkan kan rárá. Mo sì ní ìgbàgbọ́ pé ní àkókò tí bátìrì bá tu ti wà, máa tú bẹ̀rẹ̀ sí í lo ẹ̀rọ ayárabíàṣá náà.

Rárá n kò tíì lọ sí àgọ rí, nítorí pé kò sí ǹkan tí ó mú èmí, ẹ́ẹ̀ papọ̀ mọ́ nnkan kíkan tí ó lè mú mi lọ sí àgọ rárá. N ò tíì lọ sí àgọ rí, mo ṣi nígbàgbọ́ pé ẹ́ẹ̀ mo lè máa lọ sí àgọ rárá rí.

Bẹ́ẹ̀ni, mo ní orúkọ ìnagijẹ. Orúkọ tí wọ́n ń pè mí nígbà náà ni Ward 7. Ní ìgbà náà nítorí pé mo mọ bọ́ọ̀lù gbá, wọ́n sì máa ń pè mí ní Ward 7 nítorí pé àkókò náà mo fẹ́ràn orúkọ náà púpọ̀.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa ṣeré ìdánì, ìdánì. Ẹ̀mi pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi tí a bá wà papọ̀ a máa ṣe oríṣìíríṣìí eré, eré ìdánì tí ó máa ń wuni lórí lọ́pọ̀lọpọ̀. A sì máa ń ṣe é ní gbogbo ìgbà lákòókò sí àkókò.

Rárá, n kò kí n pa oun ọ̀ṣọ́ sára, nítorí pé mo ní Ọlọ́run tí mo gbé kèlè. N ò kí n lo ounkóhun tí ó yàtọ̀ sí oun tí mo ní ìgbàgbọ́ sí. Oun ọ̀ṣọ́ jẹ́ oun tí n ò kí n lò rárá rárá ní gbesi ayé mi.

Òrèkòrè ni mo máa ń kẹ́yìn fọ̀. Mo fẹ́ràn láti máa sọ̀rọ̀ ní gbogbo ìgbà nítorí pé ó máa ń mú, ẹ, ó máa ń mú ara, ó máa ń mú ara yá gágá. Ó sì máa ń fún mi ní àǹfààní láti sọ oríṣìíríṣìí ohun tí ọ́ba wà ní ìgbé inú mi.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti má a ṣí fèrèsé ọkọ̀ mi, nítorí pé tí n bá si, ó ma ń fún mi ní àyè àti gba atẹ́gùn láti tàbí ọkọ̀ bá ṣe é lọ. Mo ma n fẹ́ràn láti má a ṣí fèrèsé ọkọ̀ mi kí n lè gba atẹ́gùn ní òrékọ́ọ̀rẹ́ tí n bá wà nínú ọkọ̀ mi.

Bẹ́ẹ̀ni, ìgbà kọ̀ọ̀kan mo máa ń gbé àpò sẹ́yìn. Mo máa ń ru àpò sẹ́yìn. Ó jẹ́ ọ̀kan nínú àwọn nǹkan tí mo máa ń ṣe nígbà tí mo kéré. Ẹ̀ẹ̀, ìsìnyii báyii, ìgbà kọ̀ọ̀kan ni mo máa ń gbé àpò sẹ́yìn tí ò sì máa ń pa mi lára rárá.

Bẹ́ẹ̀ni, mo ní nọ́mbà orílẹ̀ tí mo máa ń lò ní òrékòóré tí mo máa ń fi ń ṣe, tí ó jẹ́ nọ́mbà tí àwọn èyàn lè pè mí sí. Ó jẹ́ ọ̀kan nínú àwọn nǹkan tí mo ní láti ní kí n lè máa ṣe oríṣìíríṣìí nǹkan ní ibiṣẹ́ mi.

Ìgbónájẹ́jẹ́ tí mo fẹ́ nínú yàrá mi jẹ́ èyí tí á ṣẹlẹ̀ tí èmi pẹ̀lú ẹnikẹ́ni ta bá jọ wà nínú ilé, ohùn kohun ta bá n sọ se ni kò máa jẹ́ jẹ́jẹ́ ní gbogbo ìgbà.

Òun tí mo bá, tí mo bá ń ṣe tí nígbà tí n bá sín, ni wípé máa wá ohun bí aṣọ ṣọ́wọ́ tí máa fi bo imú máa sì sín kí ìsín náà má sì lọ sí ọ̀dọ̀ ẹnikẹ́ni. Mo má ń sẹ ìsín mi ní ààyè ọ̀dọ̀ ara mi.

Bẹ́ẹ̀ni, mo mọ ibi tí a ti ń fọ́n. A máa ń fọ́n ní ẹ̀yìn tàbí ká fọ́n ní ẹ̀gbẹ́. E, ìgbà ibikíbi tí a bá fẹ́, tí a bá fẹ́ láti fọ́n, gbogbo ìbẹ̀rù náà ló jẹ́ ibi tí òṣèṣè náà ka fọ́n, ka ti fọ́n. Yóò sì ṣe é ṣe láti fọ́n.

Mi ò kí n máa ń wọ, ẹ́, ojú ìbójú níí fún àkòkò púpọ̀. Ẹ́, fún ìṣẹ́jú bí i mélòó kan ni mò kàn máa ń wọ ojú ìbójú, nítorí pé kì í ṣe nǹkan tí mo fẹ́ràn púpọ̀.

N kò mọ àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí ó ń lọ ní báyìí. Nítorí pé iṣẹ́ ìgbọ̀nsẹ̀ ò kí ń ṣe iṣẹ́ gidi tí ọmọlúwàbí ní láti máa, ẹ́, ní láti máa kópa nínú ẹ̀. Ohun tí èmi ń kópa, ó jẹ́ iṣẹ́ gidi kì í ṣe iṣẹ́ ìgbọ̀nsẹ̀ rárá.

Ìrọ̀rí méjì ni mo máa ń lò ní orí bẹ́ẹ̀dì mi. Ìgbàkíigbà tí n bá fẹ́ sùn, ìrọ̀rí ẹyọkan ló máa ń wà ní ọ̀dọ̀ títè mi, ikejì tọ dẹ̀ tun wà ní orí bẹ́ẹ̀dì náà a sì wà ní ẹ̀gbẹ́ mi. Mo fẹ́ràn láti máa lo ìrọ̀rí láti máa fi sùn.

Mo fẹ́ràn láti máa ṣe oríṣìíríṣìí iṣẹ́ àkànṣe. Ẹ̀ ọ̀kan nínú àwọn iṣẹ́ àkànṣe tí mo fẹ́ràn láti máa ṣe ni kí n máa kọ́ ilé ní oríṣìíríṣìí àti ní ibikíbi. Mo fẹ́ràn iṣẹ́ àkànṣe tí ó jọ mọ́ iṣẹ́ ilé kíkọ́ ní ìgbà gbogbo.

Mo fẹ́ràn láti máa jókòó, ṣùgbọ́n níbi tí ó ṣe dáadáa nínú, ẹ, nínú ọkọ̀ òfurufú ṣùgbọ́n a ti má a ṣìì fèrèsé ni ó jẹ́ ǹkan tí mo fẹ́ràn rárá.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn láti máa mú e pírótíìnì, àwọn ohunkóhun tí ó lè fúnyàn ní pùròtẹ́ẹ̀nì. Mo fẹ́ràn láti máa mú nígbà gbogbo, nítorí ó jẹ́ ohun tí ó máa ń ṣe àgọ́ ara ní àǹfààní, ó sì máa ń fúnyàn ní ẹ̀jẹ̀ tí ó pò nínú.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa lọ sí ilé ìṣẹ̀mbáyé, nítorí pé ó jẹ́ ibi tí àwọn bàbá bàbá wa, gbogbo ohun tí wọ́n ti ṣe ní àtijọ́, gbogbo bẹ́ẹ̀ ni, gbogbo bẹ́ẹ̀ ló máa ń, ibẹ̀ ni àwọn nǹkan àtijọ́ wà. Mo dẹ̀ fẹ́ràn láti máa rí ọ, láti máa lo àwọn nǹkan àtijọ́

Fóònù alágbèéká tí mò ń lò ní gbogbo ìgbà, ó jẹ́ fóònù tí mo fẹ́ràn gan. Orúkọ è sì ni Sámúsọ́ǹgù. Ehn, fóònù yìí jẹ́ fóònù tí mo fẹ́ràn gan, nítorí iṣẹ́ oríṣìíríṣìí tí ó ń ṣe ní fún mi nígbà gbogbo.

Àti ṣe ètò owó, eh ọ̀kan nínú wọn ni bí mo ṣe ń kó pa owó hàn sí ojú kan. Ìlànà tí ń máa fà jáde láti ṣe ètò náà fún owó tí ń bá rí. Gbogbo eléyìí bí mo ṣe má ń ṣe ètò owó mi ní eh ọdó ara tèmi lé lé yìí.

Mo fẹ́ràn láti máa se ìrẹsì àti ẹ̀wà ní gbogbo ìgbà. O jẹ́ oun tí, eeh, tí mọ máa ń ṣe dáadáa. Mo fẹ́ràn láti máa se wọ́n nítorí pé ó jẹ́ oúnjẹ tí mo fẹ́ràn láti máa jẹ, mo sì mọ̀ wọ́n sè dáadáa. Mo lérò láti ṣe gán ní èní.

Ọ̀nà oríṣiríṣi ni mo máa ń gbà táyọ síra àwọn alábàáṣiṣẹ́ mi, álabàáṣiṣẹ́pọ̀ mi. Ọ̀kan nínú wọn ni tí mo bá tayọ, mo máa pe gbogbo wọn, màá sì sọ bí mo ṣe tayọ, gbogbo wọn a sì mọ láti bẹ lọ, gbogbo wọn a sì máa ṣe irú ǹkan tí mo ṣe láti tayọ.

Bẹ́ẹ̀ni mo ní aṣọ wíwẹ̀, àwọn aṣọ tí n bá mú lọ sí òde lọ sí eh ibi bíìjì, mo ma ń wọ aṣọ náà tí màá fẹ́ lúwẹ̀ẹ́. Ó jẹ́ aṣọ tí mo fẹ́ràn láti máa wọ ní gbogbo ìgbà tí màá fẹ́ wẹ̀ ohun tí mo sì fẹ́ràn ni.

Mo máa ń fà nígbàkígbà tí n bá lérò láti fà, màá fàá. Mo jẹ́ àárọ̀ ni màá fàá, mo dẹ̀ jẹ́ ọ̀sán ni màá fàá. Tó bá sì tún di alẹ́ tí n bá lérò láti fàá lẹ́ẹ̀kan si, màá tun fàá torí, gbogbo ìgbà ni mo lérò láti máa fàá.

Mo ma ń ra ẹ̀rọ ayárabíàṣá tuntun. Ẹ̀ nígbà tí mo bá rí wípé èyí tí mò ń lò lákòókò tí ò bá ṣiṣẹ́ mọ́ tàbí ó ní ìdààmú kan bí ìkèjì tó bá ní, mò ma ra ẹ̀rọ ayárabíàṣá tuntun kí n lè tẹ̀síwájú nínú àwọn nkan tí mò ń ṣe.

Bẹ́ẹ̀ni, ìgbàkígbà tí mo bá ríi wí pé mo ní láti ṣe ìsọdọ̀tun ọkàn, mo máa ń ṣe lóòrèkóòrè. Nítorí pé ìgbà mìíràn, ẹ́ ọkàn sì lè máa ṣe àárẹ̀ nígbà mìíràn. Máa sì wò wípé ní irú ǹnkan báyìí, n kò fẹ́ kó, kó máa lọ, màá sì ṣe ìsọdọ̀tun ọkàn.

Tí iṣẹ́ bá pọ̀, eh àti parí, pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀. Ní tèmi o, mi ò kí máa ń pa irọ́ ọkàn rárá, mo kàn máa ń ṣiṣẹ́ mi lóòrèkóòrè. Mo máa ń ṣe bí iṣẹ́ mi bá pọ̀, eh nǹkan tí mo fi ọwọ́ sí ìwé fún ni, mo sì máa ṣe iṣẹ́ náà.

Tí mo bá wà nínú ìlà, bí mo ṣe máa ń rí lílo àkókò, ó jẹ́ nǹkan tí, à, mo rí wípé kò sí ǹkan tí mo lè ṣe sí, mo má ń gbà kámú pé, ẹ, tí àkókò bá ń lọ, ẹ, ara ǹkan tí, ẹ, bí ilé ayé ṣe rí nú, mo máa ń ríi wípé ǹkan, ǹkan tó wà.

Bẹ́ẹ̀ni, mo ti gún alùpùpù rí. Mo sì fẹ́ràn láti máa gùn púpọ̀púpọ̀ tí, nítorí ó jẹ́, ẹ́, ǹkan tí àwa ọmọ Yorùbá máa ń gùn ní àtijọ́, ó sì jẹ́ ǹkan tí a fẹ́ràn púpọ̀